A! Mo máa ń fi ìpara para o, màá fi sá ra dáadáa. Kódà ìpara tí mo ní a fẹ̀ tó mẹ́ta sí mẹ́rin. Hhm. Tí n bá sì wẹ̀ láàrọ̀, màá para. Tí n bá wẹ̀ ní ọwọ́ irole lẹ́málẹ́ná, màá tún para. Mo fẹ́e ní tó ìpara sí méjì tàbí mẹ́ta.

Mo máa ń lo nǹkan òṣùsọ́ sa ara. Oríṣìíríṣìí ni mo máa ń lò. Oní góòlù mo máa ń lò, yẹtí nígbà mìíràn, mo tún máa ń lo àwọn eléyìí tí wọ́n máa ń fi sí ọwọ́ àti ẹsẹ̀. Mo máa ń lo, à, ẹ̀ṣọ́ dáradára, ọ̀ṣọ́ ara. Mo fẹ́ràn kí a máa lo ọ̀ṣọ́ ara dáradára.

Àwọn áàpù tí mo fẹ́ràn láti máa lò jùlọ, aaan WhatsApp, aaan Facebook, aaan X, aaan àwọn áàpù tó ní game lórí, mo fẹ́ràn láti máa lò àwọn yẹna.